Àkókò wo ní ọjọ́ ni mo fẹ́ràn jù? Eh, àkókò aṣálẹ́, o ni mo fẹ́ràn jù nínú, nínú ọjọ́. Nítorí pé máa ti ṣe wàhálà lọ, máa ti ṣe gbogbo làálàákíri ní òwúrọ̀, ọ̀sán. Alẹ́ oun ni ọjọ́ tí mo ní, ni àkókò tí mo ní fún ara mi láti fi sinmi. Nítorí ìdí èyí, mo fẹ́ràn àkókò aṣálẹ́ torí ìsinmi.

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ mo máa ń fi ń sinmi lẹ́nu gbogbo làálà á ti iṣẹ́ tí mo bá ṣe ní òwúrọ̀ àti ọ̀sán. Àṣálẹ́ ìsinmi torí pé ìsinmi ṣe kókó òun ni ó fún mi ní oore-ọ̀fẹ́ àti àǹfààní pẹ̀lú ìlera pípéye láti ṣiṣẹ́ ní òwúrọ̀ ọjọ́ kejì.

Èso wo ni mo fẹ́ràn jù lọ? Ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ràn jù lọ torí pé ọ̀gẹ̀dẹ̀ kò le lẹ́nu, ó máa ń rọ̀ mi ni mi ni. Mi ò sì fẹ́ràn nǹkan tó bá le àbí nǹkan tó bá le bá mi lẹ́nu jẹ́ ṣùgbọ́n ọ̀gẹ̀dẹ̀ fúnra rẹ̀ ó rọ̀ ó dẹ̀. Mo sì ni gbàgbọ́ pé ó ń ṣara lóore ju àwọn nǹkan mìíràn, àwọn èso mìíràn lọ. Nítorí di ẹ́ yìí, ọ̀gẹ̀dẹ̀ òní mo fẹ́ràn jù.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? A, mo fẹ́ràn ìgbà òtútù pàápàá jùlọ ìgbà ọyẹ́ nítorí mo gbàgbọ́ pé ọyẹ́ ni tí ń ṣe fún ìlera wa àti pé ìgbà ọyẹ́ èèyàn lè dá àbò, èèyàn lè dá ooru mú ara rẹ̀. Ṣùgbọ́n nígbà ooru kí ni eyan fẹ́ fi ṣe òtútù? Nítorí idí èyí, mo fẹ́ràn ìgbà òtútù pàápàá jùlọ ìgbà ọyẹ́.

Ṣé mo máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé nítorí iṣẹ́ ìwé náà ni mò ń ṣe. Akẹ́kọ̀ọ́ ni mí, akẹ́kọ̀ọ́ sì rè, ó nílò láti ka, ó nílò láti ka ìwé. Nítorí idí eyìí, mo máa ń ka ìwé dáadáa. Mo fẹ́ràn ìwé kíkà.

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí pé sọ̀rọ̀ sọ̀rọ̀ ni mí. Mo máa ń sọ̀rọ̀, mo máa ń gba ètò ìgbéyàwó. Olùkọ́ náà sì ni mí, mo máa ń bá àwọn ọmọ sọ̀rọ̀. Nítorí idí eyìí, ó ti mọ̀ mi lára láti máa sọ̀rọ̀ níwájú àwọn ọ̀pọ̀ ènìyàn.

Ṣé mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé ó máa ń fi mí ní ọkàn balẹ̀ ó sì máa ń fún mi ní àǹfààní láti fi ṣe àwọn nǹkan mi. Kò ń ṣe pé màá kan jókòó sójú kan nítorí pé à ń ṣe ìpàdé ojúkorojú. Rárá, ìgbà tí mo bá ń ṣe ìpàdé lórí fóònù, mo tún lè máa ṣe nǹkan mi lórí, lápútọ́pù mi, mo sì lè máa ṣe àwọn nǹkan mi bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn.

Ṣé mo fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀? Mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ nítorí atẹ́gùn, tí mo bá ń lọ nínú ọkọ̀, mo fẹ́ràn láti máa ṣí nítorí ká atẹ́gùn àlàáfíà lè fẹ́ sí mi. Ìgbà tọ́ jē pé tí ó gbà mí tí èèyàn ò bá lo ẹ̀rọ amúntutù, amú afẹ́fẹ́ tutù, air condition, ó bẹ́ ta kí ń ṣí fèrèsé nítorí oru.

Ṣé mo máa ń rọrùn nígbà tí mo bá sùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ohun tí a ń pè ní ìrọ̀rí àbí pillow, a máa ń fi, mo máa ń fi ń rọrùn mi báyìí. Nígbà tí mo bá fẹ́ sùn, nítorí ọrùn kó máa máa ro mí àti pé ó ti mó mi lára mi kì í lè sùn láì rí.

Nígbà wo ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mi ò gun ọkọ̀ akẹ́rù rí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gun ọkọ̀ akẹ́rù ni àwọn tí ń ṣe ìjàpá, àwọn tí máa ń lọ kó ẹrù ọjà ńlá láti ibi òdì lọ òdì kejì. Nítorí idi e yìí èmi ò gun ọkọ̀ akẹ́rù rí.

Èdè wo ni mo fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ èdè Faransé dunjúdunjú, mo mọ̀, ṣùgbọ́n mo fẹ́ máa kọ́ dáadáa, mo fẹ́ máa sọ dáadáa bí àwọn tó lèdè. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ kọ́ èdè àwọn ará Ṣáínà torí pé àwọn náà jẹ́ ìlú tó ní agbára.

Ìgbà mélòó ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́? Kódà mi ò lè káaye ìgbà tí mo máa ń lò ó lójoojúmọ́. Ìgbà tí mi kàn kì í lò ó ni ìgbà tí mo bá wà lẹ́nu iṣẹ́, bóyá mò ń kọ́mọ lọ́wọ́ ni àbí mò ń ṣe iṣẹ́ kan tó ṣe pàtàkì àbí ìgbà tí mo bá ń ṣeré ìdárayá. Àwọn ìgbà tí mi ò kí ń lò ó nìyẹn. Yàtọ̀ fáwọn ìgbà yii ati ìgbà tí mo bá ń sùn. Yàtọ̀ fun wọn ìgbà yíi, ìgbà gbogbo ni mo máa ń lò ó.